Ìgbóná jẹ́jẹ́-ẹ irú wò ni o fẹ́ràn nínú yàrá rẹ? Àà, ìgbóná jẹ́jẹ́ ìyẹn AC ló dáàpè à ń ṣọ̀rọ nìpà ẹ́, tí ò bá ti jẹ́ kí gbògbò inú ilé kó máà gbóná jù, ti gbògbò ẹ̀ kọ́ rọra tùtù díẹ̀ òtítọ́ bẹ́ẹ̀ ni. Torí àsìkò yìí náà, wọn ò nílò ìgbónájẹ́jẹ́ kankan báyìí. Òjù ọjọ́ yẹn ó sì dárà, ó sì wà ókèè báyìí ju kí ẹyàn máa gba ìgbónájẹ́jẹ́ kankan lọ. Àmọ́ tí èyàn bá dẹ̀ ti yí sókè díẹ̀ péré bòyà lọ́wọ́ ọ̀sán tí òrù bá kàn tí ń mú tòrí tí òòrùn bá ti ń ràn báyìí ṣòhò máa ń jẹ́ kí inú ilé máa gbóná ṣò mò kàn lé tán. Nígbà yẹn àmọ́ lọ́wọ́ ìsìyìn mi ò rí líì nílò ẹ̀ báyẹn. Bòyà tì ó bá di ìgbà ẹ̀rùn tí òrù máa ń mú gàn-àn ẹ́ ẹn bòyà mọ̀ lé tán tí ń bá wà nílé lọ́sàn-án. Ọ tì ń bá ṣe jẹùn tá ń náà. Yes, mo lè bọ́ sí abẹ́ ìgbónájẹ́jẹ́ ṣòò ò máa lè jẹ́ kí àrà mi kó wálẹ̀ díẹ̀ kí àrà mi bá lẹ díẹ̀.

Ohun tó máa ń múnu mí dùn tí ó bá sí, boya ọjọ́ yẹn ò dáa àbí nǹkan kan bá yẹn, òun ni oúnjẹ. Bẹ́ẹ̀ ni, tí ọjo yẹn ò bá dára tí mo sì rò ounjẹ́ gidi jẹ, irú ẹwà àti búrẹ́dì nsìnyi, mo fẹ́ràn kí n máa jẹ ẹwà àti búrẹ́dì. So, tí ó bá jé ǹnkan tí mo rí jẹ lọ́jọ́ yẹn, nu, ẹ gbàgbe, gbogbo ẹ máa sort throughout that day. So gbogbo ǹnkan tí, tí n bá tí jẹ oúnjẹ mo rí jẹ. So ǹnkan mi ni tí iná bá dẹ́ wà tí mo n te fóònù mi, so tí n bá tí ń gbá game, o ni game kan tí mo máa ń gbá tí n ba ti lè gbá tí fóònù mi dẹ́wà lọ́wọ́ mi, tí ò sí nǹkan tó ṣe fóònù mi, ẹhen ọjọ́ yẹn dára niyẹn. So nǹkan tí mo lè sọ lórí kókó yẹn nìyẹn. Boya bí owọ̀ alẹ́ ṣá, ẹhen òwọ̀ alẹ́, màá gba game tí ò ní sì idíwọ́ kankan. Àmọ́ nsìǹyi gan kò tìẹ wà sína ládugbó gbogbo ẹ kan dà paro paro, òṣe ni ṣá. Àmọ́ ǹnkan tí mo lè sọ lórí kókó yẹn nìyẹn. Mo fẹ́ràn kí n jẹún tó ju ojọ o, tí ọjọ́ ò bá dára kí n sá ri oúnjẹ jẹ, kí n dè gbá game, kí fóònù mi náà, kí ǹnkan kan má ṣe ó ti tán.

Àwọn ọ̀nà tí mo máa ń gbà yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, ohun náà ni pé tó bá jẹ́ pé nǹkan ṣe mọ̀nàmọ́ná, mo lè fí ìlẹ̀ fún bí iṣẹ́jú méjì tí ó bá wá sí àtọ̀, mo máa nílò láti pa. Bẹ́ẹ̀ ni ó bí àmì iṣẹ́ tó wá rẹpa, ó ní bátìrì lẹ́yìn, èèyàn ò lè yọ́, tí mo bá ti yọ́ báyìí yóò kú pátápátá ni. So mo máa ṣẹ́wá ti bátìrì bọ̀, yóò wá tún bẹ̀rẹ̀ lákọ̀tún. Tó bá dé tí kọjá ǹkan tàgbà, rami gbé, ó dé lọ́jọ́ kí n gbe lọ fún àwọn tó ń tún ẹ̀rọ kọ̀m̀pútà ṣe. So àwọn ló máa bá mi yanjú ẹ̀rọ ayárabíàṣá tí ò bá ṣiṣẹ́ mọ́. Tó bá dé jẹ́ fóònù ni, kò ní di ẹni bọ́tíìnì tí màá tẹ̀ tó máa jẹ́ kó restart tó má ṣẹ́ tún bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀ sọ́ọ̀, ǹkan tí mo máa ṣe ni tó bá ti kọjá agbára, mo ìṣọ̀lẹ̀ kan, màá gbe lọ bá àwọn tó mọ̀ nípa ètò ń tun ṣe. Wọ́n máa bá mi ṣe ìyanjú ní ọ̀nà tó tọ́ àti èyí tí ó yẹ.

Se o maa n rántí ààlà rẹ. Kò dájú pé mo maa n rántí but, mo maa n rántí díẹ̀ díẹ̀ sá, ṣùgbọ́n mi ò kí ń sábà rántí lọ́pọ́ ìgbà, torí tí eeyan bá ti sun, èèyàn kì í sábà mọ nǹkan tí ó ṣẹlẹ̀ mọ́, dè bí pé eeyan máa rántí nǹkan ní ojú ọ̀run, ṣùgbọ́n àwọn mìí wà tí mo mo pe wọ́n máa n rántí ààlà, mo máa n rántí boyà nínú nǹkan bi mẹ́wàá, boyà kí n rántí bi mẹ́ta péré nínú ààlà tí mo bá là ṣà. So torí kò ṣe nǹkan tí ó rọrùn báyẹn kí eeyan kan rántí ààlà. So ó dẹ̀ máa ń da ná tí eeyan bá rántí o, ṣùgbọ́n èmi o. Mi ò kí ń sábà rántí púpọ̀ nípa ààlà mi sá, nǹkan tí mo lè sọ̀rọ̀ lé lórí nu kò jù yẹn lọ.

Ṣé orí máa ń fọ́? À, orí ò kí ń sábà fọ́ mi ọ́. Bẹ́ẹ̀ ni, àmọ́ nǹkan tó máa ń jẹ́ kí orí fọ́ mi bóyá tí n bá wà nínú oòrùn, tí oòrùn bá mu gan tí mò ń rìn nínú oòrùn, ó máa ń jẹ́ kí orí fọ́ mi. Àbí tí nǹkan bá ṣẹlẹ̀ bí i boya mò sọ ówo nù ń sìn lójijì, owó yẹn ló dẹkù lọ́wọ́ mi. Bi léwu kí orí kọ́ bẹ̀rẹ̀ sí ń máa fọ́ mi. Mi ti e ní mo bí f-forí yẹn tí màá wá. Màá ṣàrí pé orí kọ́ ń fọ́ mi, ó dẹ̀ ń fọ́ mi báyẹn sá. Ǹkan tí mò le sọ sí ẹ. Ṣùgbọ́n ẹ gbìyànjú láti máa bèrè ìbéèrè tí ma lè ṣàlàyé fún bí iṣẹ́jú méjì, ìṣẹ́jú mẹ́ta sí ìṣẹ́jú mẹ́rin. Torí èyí ló máa jẹ́ kí n lérí ọ̀rọ̀ tó pọ̀ ṣọ. Ṣùgbọ́n ìtẹ́ béèrè ń ṣìn pé orí ń fọ́ mi. Mo ti ṣàlàyé ń ṣìn. Torí bá dè tí fọ́ mi báyẹn kí ni mo máa n lò? Màá lo paracetamol. So, nǹkan tí a sábà máa ń lò ní yé nì ọ̀dọ̀ wa, a máa ń lo paracetamol ní ọ̀dọ̀ wa. So, tí ń ba ti wá lo paracetamol yẹn, ó máa jẹ́ kí ẹ̀fọ́rí tó ń ṣe mi yẹn kí ó lè lọ. So, ó dà pé ọyẹ́kẹ́ṣìì máa gbọ́ mi bá yi torí mò ń sọ̀rọ̀ sókè dáadáa.

N ò rántí nígbà tí mo wà ní ọmọdé, b'oya nígbà tí mummy mi bá mi ra toy tí mo fẹ́ràn jù, bẹ́ẹ̀ni toy yẹn jẹ́ àwọn ọkọ̀ kéékèèké yẹn, so wọ́n sá bà mi rà nígbà tí mo kéré. Inú mi dùn gan nígbà yẹn. Ìgbà tí mo dẹ̀ tun gbé àkọ́kọ́, bẹ́ẹ̀ni wọ́n fi mí jẹ́ senior boy, yẹn ni head of school nígbà yẹn. So àwa student, èmi mo jẹ́ senior boy nígbà yẹn. So inú mi dùn gan torí mọ́ jẹ́ kí inú àwọn òbí mi dùn pé wọ́n fún mi lá— pé mo yege láti di ọ̀kan lára àwọn prefect ní secondary— ní primary school nígbà yẹn. Inú mi de dùn gan, torí pe ayo mi kun lọ́jọ́ yen. Àwọn parent mi náà, wọ́n tún inú wọ́n tún dùn náà pé àh ọmọ won ti e ni àǹfààní láti lè gba ipò tó ṣe dáadáa torí ẹni tó bá ṣe dáadáa ní ilé ìwé ló máa ń fi jẹ́ irú òye yẹn. So inú mi dùn gan pé wọ́n fún mi láǹfààní láti jẹ́ irú òye yẹn.

Bí mo ṣe máa ń tọ́jú ìlera mi ni pé, tí n bá ti kọ́kọ́ jí láàárọ̀ ni ìlera tó jí pé pé màá ṣe exercise, ìyẹn ni pé màá kan sáré ránpẹ́. So mo kò lè jog lọ sí ìta kí n tó padà wá sí inú ilé. Lẹ́yìn yẹn, màá dìde, màá lọ fọyín mi. So màá tú wá se oúnjẹ gidi. Bẹ́ẹ̀ ni tí èèyàn bá jẹ oúnjẹ gidi ló máa jẹ́ kí èèyàn lè ní ìlera. Tí ó pé so tí màá ti ẹ̀ ṣe yẹn, tí màá ti wá ṣebẹ̀, màá rí pé, mo lọ sùn padà. Màá sùn díẹ̀ tó bá ti rẹ mi báyẹn. So àwọn nǹkan tí mo kò lè ní kò nira ni pé àti dáná ń gba mi bẹ́ẹ̀ ni kó ṣe ohun tó rọrùn. So, ni àwọn ìgbà kan bayen o maa n re mí gan. So mi kì í sábà lè ṣe ohun tí mo fẹ́. So màá kọ́ sun gbálajá sí inú ilé ni. So ohun tí ó nira nìyẹn. So àwọn nǹkan tí mo dè máa ń jẹ́ kí ì rántí ni pé mo ní fóònù lórí fóònù. Ó máa ń sọ fún mi iye ìgbà tí n bá ti sáré. Tó bá ti gbé wá pé iye kìlómítà tí mo ti sá, ko e ti pò tó, màá tún wá bẹ̀rẹ̀ síí sá eré mi. Lára àwọn nǹkan tii mo máa ṣe nìyẹn saa tii mo le really sàlàyé nípa e, mo de like ìbéèrè so ó de dà dá kí eeyan máa jẹ oúnjẹ gidi. Tí èèyàn bá jẹ oúnjẹ gidi, ó máa rọrùn fún yan. Torí oúnjẹ gidi ló máa ń pè ní àwọ̀ ara ni.

Tó bá jẹ́ ká sọ̀rọ̀ lórí ìlẹ̀kẹ̀, àwọn tó máa ń wọ ìlẹ̀kẹ̀ àkọ́kọ́, àwọn ìjòyè, ìkejì, àwọn ọba tó bá fẹ́ fì eyan jọba, wọ́n máa ń wọ ìlẹ̀kẹ̀ fún. Àwọn tó tún máa ń wọ, àwọn tó bá fẹ́ gbé àṣà ìbílẹ̀ lárugẹ, pé ènìyàn lè wọ̀ lọ fún ìnáwó. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n de sábà máa ń lo ìlẹ̀kẹ̀ jù. Ilẹ̀kẹ̀ púpa, pupa ni àwọn ọba ìjòyè máa ń wọ. Àwọn mì to tuń wọ ìlẹ̀kẹ̀ ni àwọn tó máa ń ṣe Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn náà máa ń wọ ìlẹ̀kẹ̀ sí ọwọ́, àwọn mìíràn máa ń wọ̀ sí ẹsẹ̀ náà. Àwọn ti mo le mo niyen ti won sábà maa n wo ileke. So ó de dáa náà kí a máa wọ ìlẹ̀kẹ̀ torí o máa ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. O máa ń jẹ́ kí àwọn èèyàn lè mọ̀ wípé lóotọ̀ ọmọ Yorùbá ní ẹnìkan. So àwọn to tun maa n.

Àwọn ibi tí à ń gbé, òun náà ni ilé bungalow sóò ní ìyàrá mẹ́rin ló wà ní ilé wa sóò. Mummy wà ní kan, daddy àti mummy wà ní kan, èmi wà ní kan, ẹ̀gbọ́n mi náà wà ní ẹyọ kan. Ẹyọ kan dè ṣófo yẹn tí a lè jo bá wá, wọn máa lè dúró síbẹ̀. So ó ti máa tó ọdún mélòó báyi? Ó ti máa lé ní ọdún mẹ́jọ bẹ́ẹ̀ ni tí a ti ń gbé ní inú ilé tí a wà báyìí. Ó ti lé lọ́dún mẹ́jọ ta ti ń gbé bẹ. You should be-- ah, my camera, you see, my microphone is very audible. I don't know why you guys are just giving me this notification. Ehen, mo yé sọ lọ. So ó ti tó ọdún mẹ́jọ báyi tí a ti ń gbé níbẹ̀. So óò dẹ̀ dá náà bó ti jẹ́ pé àyíká be o ti develop tó bó ṣe tó àti bó ṣe. And then iná wa náà dà. Bẹ́ẹ̀ni ina wa o fi bẹ́ẹ̀ da. Wọ́n máa sọ pé àdúgbò tí iná wọn ò dà o. Ehen, ẹ máa bọ̀ ní ọ̀dọ̀ wa. Ina àdúgbò wa o da rara. Olórí wọn máa sọ̀rọ̀, máa ní pé káǹtì ẹ̀, ah, mo sọ̀rọ̀ dáadáa sókè, so kí wọ́n tẹ̀ lè gbọ́ náà ni. So òòrùn ǹkan tó wà ní ojú window. We have curtain láti fi bo ojú window wa, ṣaṣọ wa dè ní àwọn àwòrán kan náà.

Afẹ́fẹ́ tútù ò ṣe pàtàkì torí tí afẹ́fẹ́ tútù bá wà ó máa jẹ́ kí ẹ̀yàn lè ṣe kí ẹ̀yàn lè sun ọrun ayo bẹ́ẹ̀ni. Torí tí eyan wa fẹ́ sùn dáadáa afẹ́fẹ́ bẹ ó gbọ́dọ̀ jẹ́ ètò lọ́wọ́rọ ko má gbóná torí tó bá gbóná ẹ̀yàn máa ma làágùn, tí eyan bá làágùn ó sì lè má rọrùn gidi sun. So ó ṣe pàtàkì so àwọn ibi tí afẹ́fẹ́ de tí máa fẹ́ boya tí ayon bá sun ojú window bẹ́ẹ̀ni ojú window, ẹnu ọ̀nà yàrá, abẹ́ igi àbí tí eyan bá ní AC ẹ̀hen, tí eyan bá ní AC nínú ilé e, ó lè lò ní irú àsìkò yẹn. So ibi tí afẹ́fẹ́ tí máa ń fẹ́ nìyen so torí ẹ̀ tí oru bá ti mú nile eyan lè jáde tó ẹ̀mẹfà gan ló jùmọ́ kó ṣà máa jáde lọ máa gba atẹ́gùn ta bẹ́ẹ̀ni torí atẹ́gùn ìta yẹn ó da gan. So, iyato wa de wa larin ibi ti ategun ti n fe, afẹ́fẹ́ àti ibi ti oru ti n mu. O se pàtàkì na ki ènìyàn wa ibi ti o mo pe ategun fe nibi bayi o, je ki n lo dúró síbẹ̀ so lára àwọn ǹkan tí mo lè ṣàlàyé fún wa nìyen lórí kókó náà so àwọn èrò díẹ̀ tí mo ní nìyẹn tí mo ti fi bẹ̀rẹ̀, ti mo sì ti parí ẹ̀.

Àárín ọ̀sẹ̀, ṣe ìsinmi máa wà sá. Ókay bíi mo máa sinmi lọ́jọ́ iṣẹ́, ohun tí màá ṣe leleyii, tí mo bá ti siṣẹ́ tán tó bá rẹ́ mi gan, mo kò lè jókòó kí n sùn díẹ̀. Tí n bá ti wá sùn bí wákàtí, sorry, tí n bá ti sùn bí ọgbọ̀n ìṣẹ́jú tán, màá wá lọ sí ibi tí wọ́n ti ń dáná, ṣe oúnjẹ àbí ibi tí wọ́n ti ń ta ẹlẹ́rìndòdò tó tutù. So tí ń bá rí seaway, mo máa ra Multina. Tí ó bá wá sí ẹ̀yìn, mo máa ṣe lé rònú pé bóyá kí n ra Pepsi àbí àwọn nǹkan kan báyẹn. So mi kì í sábà mu iru àwọn nǹkan tó bá dùn gan báyẹn, mo máa rí pé mo yẹra fún àbí kí n ra yoghurt. So, tó bá dẹ́ jẹ ọ́únjẹ náà, mo rí mo lè ra rice àti ẹwà àbí búrẹ́dì àti àkàrà, àwọn nǹkan tí emi máa ń jẹ niyen ni tí bá wà lọ́jọ́ ìsinmi ni ẹnu iṣẹ́. So mo dẹ̀ lé tẹ fóònù mi mọ̀ kí n bọ́ sórí TikTok kí n wo fídíò, mo lè wo bọ́ọ̀lù tó ti gbá sẹ́yìn, eré ìdárayá tó bá ń ṣe ní online mo lè sáparí pé mo lò. So tí ń bá dẹ́ ṣe ẹ̀yen, ó máa jẹ́ kí ara mi fúnyẹ gẹ́gẹ́. So ẹ̀meejí péré ni a dẹ̀ máa ń ṣe iṣẹ́. So ní ibi ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, wọ́n ni ibi tí wọ́n ti ń ṣe omi. So wọ́n máa ń ṣe pure water. Emi ni mo máa wà ní ìdí machine tó máa ń gé omi sí kéékèèké, tó máa gé nylon tó bá ti rọ omi sí i, mo máa gé kéékèèké. So mo dẹ̀ ti ṣàlàyé àwọn nǹkan tí mo ṣe náà.

Àn, ìwà àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ ní sùúrù. Bẹ́ẹ̀ni torí tí a bá wo Jésù Kristi nígbà tó wà láyé, òun náà jẹ́ ọ̀gá, òun ni olórí, bó ti yẹ pé kò ṣe bí olórí láàrín wọn. O ma n mu suru fún won, o de mari pe oun wa rere si won, ko ki n ba won bínú. Ó máa ń rò pé, ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí ti wá o. Ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, so àwọn ǹkan tí ó máa ń ṣe nìyẹn. Tóbá ti rí pé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, máa jẹ́ kó lè farabalẹ̀, ó máa ń fi sùúrù bá wọn sọ̀rọ̀. O de ni emi irele, o ma je ki, boya enikan nu won mu aba kan wa n si, to ba n so fún, o ma farabalẹ̀ te ti si. A farabalẹ̀ tẹ́tí sí àbá tí ó mú wá yẹn. So, ta bá ya wa jẹ́ ǹkan tí wọ́n lè gbá wọlé, ó máa gbáa wọlé. Ó dẹ̀ máa rí pé òun jẹ́ ẹni tó ní ìtẹríba tó máa ń ṣe bí ọmọ kékeré. Ẹni tó bá dàbí ọ̀gá, ó gbọ́dọ̀ máa ṣe bí ọmọdé. Tórí iyìí ló máa ń jẹ́ kí ó rọrùn láti lè darí wọn. Adárí rere ló máa ń gba ìmọ̀ràn tó bá fún ún. Bẹ́ẹ̀ ni, bó yá o sọ fún pé kó ṣe bai, kó ṣe bai. Tó bá wò, à á ìmọ̀ràn yìí dá ẹ́ mọ́ tán o. Ní ọ̀nà kan àbí òmíràn, ó lè tẹ̀lé ìmọ̀ràn èyiké-yìí tí wọ́n bá fún un sugbọ̀n lára àwọn ǹkan tí mò lè sọ nìyẹn lórí kókó yẹn.

Ah ti mo bá ní kí ma ṣàlàyé bí mo se ma ń sinmi, mo ma kọ́kọ́ dá pé ah kí ni mò ń ṣe iná ni mo fẹ́ fi sinmi. Tóbá jẹ́ ọjọ́ Monday báyìí, ah mi sábà sinmi àmọ́ ọjọ́ Tuesday mo se ma ń sinmi rè e, màá kọ́kọ́ jìláró náà ma wẹ̀, màá fòyin, màá rí ma tí wá ṣetán báyìí, ó tún máa rẹ̀ mí fún bí wákàtí mẹ́fa ni, màá kọ́kọ́ fi sinmi ná. Bẹ́ẹ̀ni, mo gbọdọ̀ sinmi fún wákàtí mẹ́fà kí n tó lè ṣe ẹni tí, tí màá ti wá sinmi tọ́ máa rónú oúnjẹ tí mo fẹ́ jẹ. Tí màá ti rónú ẹ̀tàn, iṣẹ́ ni ìyẹn, ṣó mo tún nílò láti sùn, ṣó ti di ẹ́lẹ̀ kejì báyìí, mo máa nílò láti sùn bí i two hours náà, máṣe wàá dìde. Bí mo ṣe dìde, ó tún máa tó rẹ́ mi, màá tún wá sùn padà. So tí bàá ti wá jí báyen, okun a wá wà gbé lára mi. Mo ṣe máa bọ́ sí eeh kitchen niyẹn, màá mú iṣu, bẹ́ẹ̀ni màá bẹ, màá gbé kaná, màá tún lọ sùn fún bí i four hours. So mo ti máa set timer sórí gas yẹn, because gas ìtọ̀dọ̀ mi nìkan, ó ní timer. So timer yẹn ló máa sọ fún mi pé ah bí i báyìí ló dé o. Bẹ́ẹ̀ni, tó bá ti wá dé àsìkò yẹn, bí mo ṣe máa bẹ̀rẹ̀ si máa ṣe kíni, màá kọ́kọ́ máa rí pé ah kí ló, ohun màá fẹ́ dín ẹyin. Bi mose rántí pe mo fe di ẹyin báyìí otuntun ma re mi fún bi two hours nibi bayi ma kan ma sun ni òtítọ́ ìgbà mefa bayen ti mo ni moti sinmi ni ojokan. So tí màá fi jí báyìí, ó ti di ọjọ́ kejì. Ah bí mi ṣe jẹ ohun tó yẹ kí n jẹ́ ní time tó yẹ kí n jẹ́ ní ìṣá, but loro kan sá bi mo ṣe má n ṣe ni yẹn. Lemọ́ lemọ́ ó dè ti sún mi gan an mọ́ bí mo ṣe máa ń sinmi báyìí bọ. Mo nílò kí n sinmi ló fàá. Mi ní pa ró tan yín. Bẹ́ẹ̀ni, mo nílò láti sinmi dáadáa, ṣó mo ṣe máa n ṣe ni ẹ́ ní gbogbo ìgbà.

Mo ti ṣàlàyé fún yin ẹ́ tun tún bèèrè lọ́wọ́ mi, "áà ó yà nà, e je kí n gbé yin lọ sí desert." Bẹ́ẹ̀ ni, desert là ń pe ìbẹ̀ yẹn. Ó jẹ́ aṣálẹ̀, kò ṣómi púpọ̀, òjò gan-an e kankan lòjò máa ń rọ̀ ní ibe yẹn sá. Lọ́ro kan ṣáá bá ṣa se gbéra niyen lórí kẹ́tẹ́kẹ́tẹ́, a sá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ dé be. "Àà" mo wa ni, "àà ẹ́ mi o lẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́, ọ bá ṣe da mi padà niyen". Ẹ̀mí bá ní pé, "iru ki leleyi, buffalo wà n le na, bi won se gbe buffalo tẹ̀lé mi niyen." Ẹ́n, a sá jọ wọ, mo sá ko sínú buffalo ń tẹ mi, a sá gbé mi dé desert. Mo ni pe kilo ma wa ṣẹlẹ̀ báyìí, ba se ri eagle niyen loke. Hah, mo wá ní báwo ni desert àti eagle yìí ṣe papọ̀? Igi wo ló ń bà lé? Mo ṣe máa wò ẹ̀yin báyìí, mo bá bára mi nínú ẹ́ bottle royal niyen a se free fire ni mo wa, beak ni mo wa, ni mo se ri desert eagle àà mo ṣá, ó ya mi ná lẹ́nu o ṣùgbọ́n bí ìrìnàjò yẹn ṣe jẹ́ nìyẹn, àwọ̀ kọ́ lọ white and black lọ́wọ́ ṣálẹ̀ yẹn. Ẹ́n, òun ni ìró tó dẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ni jù, mo se so tẹ́lẹ̀ sóo. Ǹkan tí mo lè so nípa kókò yen nìyẹn.